Mo máa ń wojú àwòrán dáadáa nítorí pé lórí fóònù mi mo ní àwọn ǹkan, àwòrán púpọ̀. Nítorí náà mo máa ń wo àwọn àwòrán dáadáa dáadáa lójoojúmọ́. Mo sì máa ń wo, mo máa ń wo àwọn ìdárayá lórí fóònù, lórí Facebook, lórí TikTok, mo máa ń wo àwọn àwòrán dáadáa.

Ibi tí mo máa ń lọ tí bá, tí bá fẹ́ wà ẹmi nìkan ni ibi tí wọ́n máa ń pè ní, ní òyìnbó tí wọ́n máa ń pè ní garden. Íbé ni mo máa ń lọ tí mo máa jókòó. Mo máa ń lọ bẹ́ ní gbogbo ìgbà. Nítorí tí bá ti wà, tí bá ti wà ẹmi nìkan ni mo máa lọ sí ibẹ̀.

Mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, mo máa ń ní ìpàdé àá ẹ́ẹ̀mejì ní ọsẹ. Mo maa n lọ nijọ ìsinmi, mo si ma n lọ nijọ satide mo máa ń lọ sí àwọn ìpàdé, àwọn ìpàdé tí a máa ń ti dára pọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ pẹ̀lú ìpàdé ọjọ́ ìsinmi tí àwọn òyìnbó máa ń pè ní ọjọ́ Sunday.

Àwọn nǹkan tí mò máa ń fi dáná ni aró. Àrò ni mò máa ń fi dáná oúnjẹ torí pé àrò sì máa ń ṣe kíákíá àti dáná, ń sì máa ń jinná oúnjẹ dáadáa. Nǹkan tí ǹ fẹ́ nípa aró ni pé ó máa ń yọ èéfín, but ṣùgbọ́n táa bá ń sọ̀rọ̀ ńpa oúnjẹ jíjnná, ó máa ń jinná oúnjẹ dáadáa.

Oríkì ìdílé wa ni ọmọ olókùn ẹ̀sìn ni oríkì ìdílé wa. Ní ìlú Ìbàdàn ni Ògbómọ̀ṣọ́ ni oríkì wa. Oríkì pọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa. Nítorí náà oríkì ìdílé wa ni ọmọ olókùn ẹ̀sìn.

Bẹ́ẹ̀ni mo maa n se iwadi alabasepo. Mo máa ń ṣe ìwádìí púpọ̀. Mo sì máa ń ṣe ìwádìí ní ibi iṣẹ́ àti ilé ìwé. Mo máa ń ṣe àwọn ìwádìí púpọ̀ dáadáa.

Mo máa ń tọrọ àwọn aforinjin tí mo bá ṣẹ̀ níbi iṣẹ́. Mo má lọ ọ̀dọ̀ àwọn ọ̀gá mi, mo má tọrọ aforinji, mo má ń ra àwọn ǹkan tí àwọn ènìyàn yẹn ń fẹ́, ni mo má ra fún wọ́n. Mo wá máa bèrè aforinji lọ́wọ́ wọn.

Nǹkan tí máa ń mọ́ inú mi dùn láìpẹ́ ni pé mo máa n, mo ṣe yege nínú ìdánwò mi. Inú mi dùn dáradára nítorí pé kò rọrùn àti ṣe yege láàrín àwọn ẹgbẹ́ ẹgbẹ́ mi, mo ṣe yege, mo kọ ìdánwò mo sì kọ ó dáadáa.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi dára sí mi torí pé ọjọ́ tó ṣe pàtàkì ní ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ní tèmi, mo máa ń lọ ní ilé onídáraya ti láwọn ọ̀rẹ́ mi. A máa jáde, a máa kọrin, a máa jó, a máa yọ̀, a si máa jẹun.

Tí àlejò bá dé sí ìle mi, mo máa ń fún wọn ní omi múmu láti mu láti mú ọkàn wọn balẹ̀. Nígbà yẹn, mo máa lọ ra àwọn èso bí i ọsàn àti ọ̀gẹ̀dẹ̀, mo máa tún fún wọn kí wọ́n jẹ. Nítorí náà, mo máa tún lọ dáná oúnjẹ bí ìrẹsì àti ọbẹ̀ ata ni mo máa ń fún àwọn àlejò mi.

Mo máa ń gbọ́ orin mi pẹ̀lú ẹ̀rọ tí mo fi máa ń gbọ́ orin, tí òyìnbó máa ń pè ní "earpiece," ni mo fi máa ń gbọ́ àwọn orin mi. Àwọn orin mi, mo fẹ́ràn rẹ kí ń gbọ́ pẹ̀lú ẹ̀rọ yìí torí pé ẹyan máa gbọ́ gbogbo nǹkan tó ba ń sọ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oorun. Gíláàsì oorun ṣe pàtàkì kí a máa wọ torí pé ó máa ń mú oorun kùro nínú ojú wa torí pé oorun ò dá kí ó máa wọ inú ojú. Nítorí náà gíláàsì dà kí a máa wọ nígbà ooru n.

Mo máa ń ṣe àwọn ẹ̀tọ́ àkànṣe mi ní ọjọ́ tí mo bá ní ààyè. Tí mo bá jí láàrọ̀ kùtùkùtù mo má ṣe àwọn ètò àkànṣe mi, torí ètò dára ní gbogbo iṣẹ́ tí eyan bá ń ṣe.

Ohun èlò tí mo máa ń lò dáadáa ni fóònù mi. Mo máa ń lò fóònù mi dáadáa, mo fi máa ń wo àwòrán, mo sì máa ń lò ó ní wákàtí tó po tí mi ò lè sọ. Mo máa ń lò fóònù mi lójoojúmọ́, ní àárọ̀, ní ọ̀sán àti ní alẹ́.

Mo ń lọ sọ́jà dáadáa. Mo máa ń lọ sí ọjà ní ọjọ́ ìsinmi tí a bá dé láti ilé ìsinmi, mo máa ń lọ sí ọjà dáadáa. Wọ́n máa ń ra àwọn ẹso, wọ́n máa ń ra àwọn nǹkan oúnjẹ àti nǹkan tí a máa lò fún nǹkan ọbẹ̀ bí ata, bí, bí alubosa. Wọ́n máa ń lò wọ́n, wọ́n sì máa ń rà wọ́n.

Mo má ń bá àwọn oníbàárà mí sọ̀rọ̀ ní orí fóònù, wọ́n sì máa ń bá wọn sọ̀rọ̀ ní àwọn social media bíi Facebook, bíi TikTok àti WhatsApp. Lórí fóònù mi ni mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Mo fẹ́ràn gbọ́ àwọn orin fújì lórí fóònù mi. Mo fẹ́ràn orin bí i àwọn orin Pàsúmà, bí i orin Sunny Adé, mo fẹ́ràn orin wọn dáadáa torí pé irú àwọn orin yẹn lẹ́kọ̀ọ́, wọ́n sì ní iwúlò dáadáa.

Mi ò mọ̀ bí wón ṣe máa ń jẹ pizza. Mo máa ń rí lórí àwòrán ṣùgbọ́n mi ò tí je rí. Mo máa ń rí lórí àwòrán, mo máa ń rí ti ẹ̀ja, mo máa ń rí ti ẹran adìẹ. Nítorí náà mio tii je pizza ri.

Jí ní òwúrọ̀ pẹ̀lú ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi, mo máa ṣẹ́ti àláàmú tí ó máa jí mi láàárọ̀ kùtùkùtù, tí ń fi jí tí ń fi ṣe gbogbo àwọn iṣẹ́ àti ètò tí mo máa ṣe kí n tó lọ sí ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù.

Àmàlà dùn pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú pẹ̀lú ẹran, pọnmọ́. Àmàlà ni oúnjẹ tí a máa ń jẹ ní ìlú Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn. A fẹ́ràn àmàlà dáadáa, ó sì dùn. O daa fún ikomọ, o daa fún àwọn ọdún àjọyọ̀.

Mo fẹ́ràn tíì dáadáa torí pé tíì dá kí a máa mu ní àárọ̀ kùtùkùtù ó dá kí a máa mu tíì ní àárọ̀ kùtùkùtù àbí tí a bá dé wà níbi iṣẹ́ ó dá kí a máa mu tíì. Mo fẹ́ràn tíì dáadáa.

Rárá, miì í mu àwọn èrò ìlera torí pé mi ò fẹ́ràn wọn àti máa mu àwọn èrò ìlera. Mo fẹ́ràn kí n máa mú àwọn tíì, mo fẹ́ràn kí n máa mu àwọn èso, omi èso. Mo fẹ́ràn kí n máa mu-ún. Àmọ́ èrò ìlera mi ò fẹ́ràn àti mu-ún.

Mo fẹ́ràn ki ma mu tíì dáada. Mo le mu tíì ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Mo fẹ́ràn tíì dáadáa torí pé tíì dáa fún ara. Ó sì da fún kí ara jí pépé.

Ìrọ̀rí mélòó tí mo máa ń lò ni méjì. Mo máa ń lo àwọn ìrọ̀rí méjì torí pé tí máa fẹ́ sùn ní alẹ̀ àbí lórí ibùsùn mi, ìrọ̀rí méjì mo máa ń lò.

Ìbèrù pọ̀ lọ́pọ̀lopọ̀ ṣùgbọ́n ó ní bí èmi ti máa ń ṣẹ́gun àwọn ìbèrù. Ìbẹ̀rù kò da rárá fún ènìyàn. Síbẹ̀, mo máa ń ṣẹ́gun ìbèrù mi kí n wo àwọn nǹkan tí wọ́n máa ń jé èmí bẹ̀rù àwọn kiní yẹn. Nítorí náà, mo a máa mó bẹ́rù rẹ̀ mọ́.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni àmàlà àti ọbẹ̀ ewédú àti ọbẹ̀ ata díndín. Àmàlà ni pé èyin máa gbẹ omi gbóná kaná, èyàn a máa kun elùbọ́. Elùbọ́ yẹn ni mo máa wa fi sí omi gbóná, mo máa wa rọ̀ pẹ̀lú òrógun títí tí ó fi ki. Mo máa wa ma bù sínú àbò ewédú. Mo máa ra ewé ewédú, mo máa gbómi kaná, mo máa da sórí iná, mo máa jọ̀ọ́, ó máa yọ̀ dáadáa. Síbẹ̀ mo máa wá ra ọbẹ̀ ata, mo máa jẹ.

Rárá, mi ò wọ àwọn aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ torí pé ní ibi iṣẹ́ wà wọ̀nyí gbà kí a wọ irú àwọn aṣọ yẹn. Pẹ̀lú aṣọ ìlú wa tí ó jẹ́ agbádá àti aṣọ òkè won yi fẹ́ ká wọ̀ níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi dáadáa. Àmì ìràwọ̀ mi ni iyùn tí òyìnbó máa ń pè ní Sagittarius ni àmì ìràwọ̀ mi dáadáa. Ó ní ṣe pàtàkì kí á mọ́ ìràwọ̀.

Àwọn ọmọdé se pàtàkì ní ayé tí a wà yìí. Àwọn ọmọ ọmọdé ni àwọn ènìyàn tó máa di gíga lọ́la. Àwọn nǹkan tí ó yẹ ká fi wọ́n fi sí wọ́n lọ́wọ́ ni àwọn nǹkan tó ṣe dáadáa tó sì máa jẹ wọ́n dàgbà sí dáadáa.

Ètò tẹlifíṣàn tí mo rántí dáadáa ní ìgbà èwe mi ni èyí tí wọ́n ń pè ní Super Story lórí tẹlifísàn wa. A máa ń, nígbà tí àwa kékeré a máa ń lọ a sì máa ń jó wò pẹ̀lú àwọn òbí wa. Ó dára dáadáa.

Mo má, mo máa ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó torí pé ó ṣe pàtàkì. Mo máa ń fi sínú fóldà mi, mo máa fi sínú fóldà mi torí pé omi ò lè kan, kò sì lè yá ní fóldà mi. Ibibẹ̀ àti báyẹ́n ni mo ṣe máa ń tọ́jú àwọn ìwé àti èri owo.

Mo máa ń kọ ǹkan tuntun níbi iṣẹ́ lójoojúmọ́ torí pé iṣẹ́ mi ó nípa kí a máa kọ̀wé kí èèyàn máa kọ̀wé sílẹ̀ ó ní ìwúlò dáadáa torí pé kì í mú yàn gbàgbé àwọn ǹkan ti eyan ba ko sile eyan o le gbagbe.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ dáadáa, nítorí pé kí a máa ran àwọn ènìyàn lọ́wọ́ se pàtàkì. Mo maa n ran àwọn ènìyàn lowo ni hospital ti mo ti maa n sise. Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, mo sì máa ń ran àwọn ọmọ lọ́wọ́ tí kan má lè dàgbà dáadáa láìsí àìsàn tí tí ó ṣe wọ́n.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń péja. Àti pẹja kò ṣòro rárá bí kí a pa àwọn ẹranko àti pẹja ni kí a mú pako ká lu mọ́ lórí ẹja yẹn tí kún nìyẹn, síbẹ̀ a máa mú ọbẹ̀ tí a máa fi ge sí ìyè ti a bá fẹ ẹ.

Orin ìgbà yìí tí a máa ń kọ wọ́n dára dáadáa torí pé wọ́n o ní ǹkan tí àwọn eeyan lè kọ́ níbi ibẹ̀. Àwọn orin ìgbà ayé John dára dáadáa torí pé ó ní àwọn ǹkan púpọ̀ tí a lè kọ́ níbi ibẹ̀ bíi orin Sunny Adé, bíi orin Ebenezer Obey. Wọ́n ní àwọn ǹkan púpọ̀ tí a lè kọ́ níbi àwọn orin yẹn. Ṣùgbọ́n orin ìgbàlódé yìí kò sí ǹkankan tí a lè kọ́ níbi ibẹ̀.